Mi ò fẹ́ràn láti má mú coffee rárá. Coffee òun ṣe ohun tó wùn mí nítorí pé ó má ń korò. Mi ò sì fẹ́ wo nǹkan tó bá korò rárá àti rárá ni. Mo fẹ́ràn láti má mú, tea dípo coffee nítorí pé tea a má ń fi mílìkì ṣe ó sì má ń dùn. Ṣùgbọ́n ní ti coffee kìí dùn rárá. Kò ṣe má ń dúdú, kò tún kí jẹ́ kí yan rorùn sùn, èmi sì fẹ́ sùn. Oòrùn ṣe pàtàkì, ó ṣe kókó fún mi gidigan lọ́pọ̀lọpọ̀. Nítorí ní ilé ìwòsàn àwọn elétò ìlera wọ́n jẹ́ kó má yé wa wípé tabá sùn dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí, ó ní ohun iṣẹ́ rere tó ń ṣe láàgọ ara ní pàtàkì jùlọ gẹ́gẹ́ bí obìnrin. Ma ń jẹ́ kí, kí gbogbo àwọn ohun tó wà láàgọ́ ara tó má jẹ́ ko obìnrin kó tètè royuni àti rọ́mọ bí. Kí gbogbo ẹ tètè ṣiṣẹ́ papọ̀. Ṣùgbọ́n kò ní wáyé. Nítorí náà le mi o ṣe fẹ́ràn coffee rárá. Ohun ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí. Kódà nílé wa, a kì í mú. Ṣùgbọ́n mo láwọn ọ̀gá kan nígbà kan tí wọ́n fẹ́ràn láti má mú coffee gidigan ni. Kódà wọ́n má ń mú bí, bí ifèè bí mẹ́ta àbí mẹ́ẹ̀rín coffee lójoojúmọ́. Ṣùgbọ́n nígbà tó yá tí ara wọn ò lè tó, tí àìlera dé bá wọn só mó lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò. Ibẹ ni wọ́n ti sọ fún wọn wípé ki wọ́n dín bí wọ́n ṣe má ń mú coffee kù. Kódà nígbà tó yá gan an wọ́n ò kí ń mú mọ́ rárá àti rárá. Nítorí náà coffee ò kí ì ohun tí mo nífẹ̀ẹ́ sí nígbà kankan.